Àwọn áàpù wo ni o máa ń lò jù ní orí ẹ̀rọ ayárabíàṣá àbí ní orí fóònù rẹ̀? Oríṣìíríṣìí àwọn áàpù ló wà. Àwọn áàpù tí a máa fi ń bá èèyàn sọ̀rọ̀ wà, àwọn áàpù tí a máa fi ń wo eré ìdárayá náà si wà, àwọn áàpù tí a máa fi ń ṣe àtẹ̀ránsẹ́ náà si wà. Àwọn áàpù pọ̀ lóríṣìíríṣìí tí a lè lò ní orí fóònù wa.

Ṣé o máa ń kọrin? Bẹ́ẹ̀ni, a máa ń kọrin nígbà tí a bá lọ sí ilé ìjọsìn, ní ojoojúmọ́ àbí ní ọjọ́ ìsinmi. Orin kíkọ ó jẹ́ ǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá. A máa ń kọrin láti fi yin ọba tàbí ìjòyè. A sì tún máa ń kọrin láti fi yin Ọlọ́run tó dá wa sí.

Nígbà wo ni o máa ń fọ àwọn aṣọ rẹ? Aṣọ fífọ̀ jẹ́ ìwà ìmọ́tótó tí a gbọ́dọ̀ má a ṣe ní gbogbo ìgbà. A máa ń fọ aṣọ ní òpin ọ̀sẹ̀ àbí ní àárín ọ̀sẹ̀. A máa ń fi ọwọ́ fọ wọn àbí ká fi ẹ̀rọ ìgbàlódé fọ wọn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn ẹ̀fọ́ ló wà. Aní ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, àwọn Igbo náà sì máa ń ta ẹ̀fọ́ tí à ń pè ní ẹ̀fọ́ úgú. Àwọn ẹ̀fọ́ yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń ṣe ara lóore ósì tún máa ń jẹ́ kí ara jí pípé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wọ ẹyin rẹ? Ó dára kí a máa lọ sí ibi tí a ti ń wọ ẹyin àbí ní ibi tí a ti ń wọ gbogbo ara lorikore nítorí wípé ara ń fẹ ìsinmi. Tí a bá ti ṣiṣẹ́ alágbára, a ó lọ sí àwọn ilé tí wọ́n ti máa ń wọ ẹyin kan lè bá wa wọ ẹyin wa dáradára.

Bí dédé àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́ rẹ. A máa ń jẹ oúnjẹ alẹ́ láti ago mẹ́fà tàbí ago méje tàbí ago mẹ́jọ alẹ́ ni a gbọdọ̀ jẹ oúnjẹ alẹ́. Tí oúnjẹ alẹ́ bá ti ń bọ́ sí ago mẹ́wàá tàbí ago mọ́kànlá, eléyìí kò dára fún ago ara.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Tí a bá wà ní ẹnu iṣẹ́, ó dára ká má sinmi ní ọ̀sán, ká sì lọ jẹun. Àmọ́ oúnjẹ wa yìí ó gbọ́dọ̀ ju bí wákàtí kan lọ àbí bí ààbọ̀ wákàtí láti fi jẹun kí a sì padà sí ẹnu iṣẹ́ òòjọ́ wa nígbà tí a bá ti jẹun tán.

Àwọn oríṣìíríṣìí ilé kíkọ́ ló wà: Àwọn ilé míràn ga, bẹ́ẹ̀ ni àwọn ilé míràn ò ga. Àwọn ilé ìgbàlódé òun ni a máa ń kọ́ ní ọ̀nà tí ó ga tí ó sì rẹwà, àmọ́ àwọn ilé àtijọ́ òun, àwọn ilé yìí kò kín ga rárá.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí àwọn ìlú mìíràn ní orílẹ̀ èdè Nàìjíríà bíi àríwá. Ní ilẹ̀ àríwá oríṣìíríṣìí àwọn ìlú ló wà. Bẹ́ẹ̀ sì ni oríṣìíríṣìí èdè ló wà ní ilẹ̀ àríwá ti Nàìjíríà.

Kí ni àwọn ìrántí ìgbà ọmọdé rẹ́ tí o rántí? Ìgbà ọmọdé jẹ́ ìgbà tí a máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀. A ó bá àwọn akẹgbẹ́ wa ṣeré, a ó gba bọ́ọ̀lù, a ó ṣe oríṣìíríṣìí eré tí àwọn ọmọdé máa ń ṣe. Ìgbà kékeré jẹ́ ìgbà tí a gbọ́dọ̀ ṣeré nítorí wípé tí a bá ti dàgbà tán, kò sáyé eré bẹ́ẹ̀ lọ titi.

Ṣé o fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè tí àwọn eléyìíbo ń pè ní lift? Bẹ́ẹ̀ni, a máa ń lo àwọn ẹ̀rọ yìí tí a bá wà ní ilé tó ga. Nítorí wípé a ò lè rin gbogbo àwọn àkàsọ̀ yìí tán, ó dára láti máa lo ẹ̀rọ ìgbésókè tí a bá wà ní ilé tó ga.

Ṣé o máa n wọ ìborùn? Bẹ́ẹ̀ni, a ma n wọ ìborùn nígbà tí oòrùn bá mú àbí nígbà tí a bá ń jáde lọ sí ibìkan tàbí ibòmíràn. Ó dára láti máa lo ìborùn nítorí àgọ́ ara wa.

Irú ìbọsẹ̀ wo tàbí irú bàtà wo ni o fẹ́ràn láti máa wọ̀? Oríṣiríṣi àwọn ìbọsẹ̀ tàbí bàtà ni ó wà. Àwọn bàtà tí a lè wọ̀ jáde, àwọn bàtà tí a lè wọ̀ ní orí pápá àti àwọn bàtà ẹ̀yí tó ga tí àwọn obìnrin máa ń wọ̀. Àmọ́, pàápàá jùlọ oríṣiríṣi bàtà ló ní ibi tí a lè wọ̀ wọ́n lọ.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ rẹ ní ilé iṣẹ́ rẹ ṣiṣẹ́? A máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ wa ṣiṣẹ́ papọ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. A máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà nítorí wipé tí ò bá sí ìfẹ́, iṣẹ́ ò lè lọ déedé.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, a máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. A lè sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù tí à ń pè ní eré àfẹsẹ̀gbá, a lè sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tí ó ń lọ ní orílẹ̀èdè Nàìjíríà.

Ṣé o ti lu etí rẹ? Ní ilẹ̀ Yorùbá, àwọn obìnrin ni ó máa ń lu etí. Kí ọkùnrin lu etí kò kín ń ṣe àṣà wa ní ilẹ̀ Yorùbá. Àṣà àwọn eléyììbò ni kí ọkùnrin lu etí. Àmọ́ ní ọ̀dọ̀ wa ni bí àwọn obìnrin ló máa ń lu etí.

Ṣé o má ń mu àwọn òògùn ìlera? Bẹ́ẹ̀ni a lè mu àwọn òògùn tó má ń fúnni ní okun àti agbára lóòrèkóòrè ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ jù nítorí wípé tí ó bá pọ̀ jù, o lè fa àìsàn sí ago ara wa.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Nígbà tí a bá dúró de àwọn nǹkan tí à ń fojú wò, a gbúdọ̀ ní sùúrù ká sì ní ìfọ̀kànbalẹ̀ wípé gbogbo nǹkan tí à ń retí yíó wá sí ìmúṣẹ.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ lo fẹ́ràn jù? Àwọn ọjọ́ ìsinmi tí ó wà nínú ọ̀sẹ̀ tí a mọ̀ sí òpin ọ̀sẹ̀, ọ̀nà ni a fẹ́ràn jù nítorí wípé a ó lè ráàyè sinmi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa.